Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Ìdí tí mo máa fi ń ṣiṣẹ́ ju wákàtí lọ ni wípé mo fẹ́ràn láti máa ṣiṣẹ́. Tí iṣẹ́ bá wà nílẹ̀ láti ṣe, èmi kì í fẹ́ fi sílẹ̀ rárá, torí mi ò fẹ́ kí iṣẹ́ máa falẹ̀. Níwọ̀n ìgbà tí iṣẹ́ bá wà láti ṣe, èmi máa ń fẹ́ ṣe. Ìdí tí mo fi fẹ́ràn láti máa ṣiṣẹ́ ju wákàtí lọ nìyí.

Bẹ́ẹ̀ni, mo ní ààbò kọ̀ǹpútà. Nítorí ààbò kọ̀ǹpútà ṣe pàtàkì gidi gan ni. Ìdí tí mo ṣe ní ààbò kọ̀ǹpútà nìyẹn. Nítorí níwọ̀n ìgbà tí ààbò kọ̀ǹpútà yìí tó bá ti wà, àwọn fáìlì àti àwọn ọ̀rọ̀ pàtàkì tó wà níbẹ̀ wọ́n máa wà lááláí léwu. Bí kò ṣe bẹ́ẹ̀, àwọn olè àti àwọn ọ̀daràn yìí wọ́n lè ní àǹfàní sí i. Torí bẹ́ẹ̀ ni mo ṣe ní ààbò kọ̀ǹpútà kí ewu ìtànjẹ àwọn ọ̀daràn ayélujára yìí kó má ba bá àwọn fáìlì àti àwọn ọ̀rọ̀ pàtàkì tó wà lórí kọ̀ǹpútà mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Ìdí tí mo dẹ̀ ṣe máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ ni wípé ní ìgbà tí àwa àti àwọn tajọ́ ṣiṣẹ́ papọ̀, ta bá ní ìpàdé, gbogbo ohun ta máa ń sọ, mo máa ń fẹ́ kọ sílẹ̀ kí a má bà gbàgbé. Irú àwọn ọ̀rọ̀, àwọn ǹkan ta fẹ́ tún ṣe, àwọn ìgbésẹ̀ tuntun, àwọn ibi tí a ti ṣe àṣìṣe ta dẹ̀ fẹ́ ṣe àtúnṣe sí, gbogbo àwọn ǹkan tuntun ta dẹ̀ tún fẹ́ fi lélẹ̀, gbogbo ǹkan yẹn emi máa ń fẹ́ kọ sílẹ̀. Nítorí tó bá ti wà ní àkọsílẹ̀ yìí, ó máa wá sí ìrántí gbogbo wa. Ó máa jẹ́ kí oníkálukú wa mọ àwọn ǹkan tó yẹ kí a ṣe. Ìdí tí mo ṣe máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ nìyí.

Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí dáadáa, tí kì í ṣe ẹ̀ kan, tí kì í ṣe ẹ̀ méjì. Mo gbádùn ọkọ̀ ojú irin dáadáa, nítorí pé ó jẹ́ ọkọ̀ tó rọrùn, ó jẹ́ ọkọ̀ tó fìyàn lọ́kànbalẹ̀, ọkọ̀ ojú irin dèré. Ó yára gidigidi gan, ó máa ń gbé èrò púpọ̀ tó dẹ̀ gbà yàn, ayé gbà yàn dáadáa nínú ọkọ̀ ojú irin yìí. Ó dẹ̀ jẹ́, ó fẹ́ ní ààbò ju ọkọ̀ ojú ọ̀nà lọ. Mo fẹ́ràn ọkọ̀ ojú irin dáadáa, mo ti, mo ti rìn, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí dáadáa. Ó jẹ́ ọkọ̀ tí mo gbádùn tí mo fẹ́ràn.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Nítorí wípé káàdì iṣẹ́ yìí ó ní orúkọ mi nínú àti nọ́mbà mi. Káàdì iṣẹ́ ì jẹ́ káàdì ìdánimọ̀ tó máa ń fi jẹ́ kí wọ́n mọ̀ wípé lóòtọ́ ẹni yìí ó ń ṣiṣẹ́ nínú ilé iṣẹ́ yìí.

Bẹ́ẹ̀ni o, mo máa ń fi ìpara sára mi nítorí mo máa ń fẹ́ kí ara mi ó jọ̀lọ̀. Tí n bá ti wẹ̀ tán làárọ̀, mo máa ń fi ìpara, mo máa fi pa ojú mi, màá fi pa ọwọ́ mi, ọrùn mi, gbogbo ara mi nítorí mi fẹ́ kí ara mi ó hun jọ. Mo, mo máa ń fi ìpara sí ara mi tára mi a máa dán. Torí mo fẹ́ kí ara mi kó máa ṣe kí ni kó máa jọ̀lọ̀ bí ọmọ, ọmọ jòjòló. Bo bá ṣe alẹ́ náà tí mo bá wẹ̀ lálẹ́, ó ní ìpara tí mo máa ń fi pa ara mi tí ó ní jẹ́ kó oru mú mi. Torí mo fẹ́ kí ara mi kó máa jọ̀lọ̀ ní gbogbo ìgbà. Torí bẹ́ẹ̀ mo máa ń fi ìpara sára mi dáradára.

Data tí mo máa ń lò lọ́sẹ̀ ó pọ̀ tó gigabaati márùn-ún. Ìdí tó fi tó gigabaati márùn-ún yẹn ni wípé máa fi ń ṣe àwọn oríṣiríṣi nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo máa fi ń ṣe àwárí àwọn nǹkan lórí Gúgù. Mo máa fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ náà lórí wásaàpù, máa fi ń ṣe ìbánisọ̀rọ̀ ní wásaàpù. Mo dẹ̀ máa fi ń wo Tiktok, YouTube, Facebook náà. Mo lè máa fi ń wo fídíò dáadáa. Ìdí tó ṣe tó gigabaati márùn-ún nìyẹn.

Àwọn nǹkan tí màá ṣe ní àṣálẹ́ ò níye díẹ̀. Àkọ́kọ́ nígbà tí gbogbo àwọn ẹbí mi gbogbo wa ta ti jáde lè láàárọ̀ ta dé lálẹ́ gbogbo wa jọ máa ń jíròrò gbogbo ohun tí oníkálukú wa ṣe èmi náà máa sọ fún òun nǹkan tí èmi náà ń ṣe. Lẹ́yìn ìgbà yẹn gbogbo wa máa gbàdúrà lápapọ̀. Ìgbà ta bá ti gbàdúrà lápapọ̀ tán, èmi máa lọ ń wẹ̀ nítorí mo, mo fẹ́ràn kí èmi máa wẹ̀ ní àṣálẹ́ kí n tó lọ sùn. Màá lọ wẹ̀ tí ń bá ti wẹ̀ tán mo máa para torí mo fẹ́ràn kí màá fi ìpara sára mi torí màá fẹ́ kí ara mi ó jọ̀lọ̀. Tí màá ti ṣe tán, mo máa ń jókòó, màá wo gbogbo àwọn ìfìránṣẹ́ tí mo ti firańṣẹ́ bóyá èsì wà láti ọ̀dọ̀ àwọn tí mo firańṣẹ́ sí. Tí iṣẹ́ dẹ́ bá wà fún mi náà láti ṣe, mo máa ń jókòó mo máa ń ṣe é ní àṣálẹ́ yẹn kí n tó lọ sùn. Àwọn tí màá ṣe ní àṣálẹ́ nìyẹn.

Wákàtí márùn-ún ni mo máa fi ń ṣiṣẹ́ ní ojúmọ́ nítorí pé àwọn oníbàárà ọjà ni mò ń ní àjọṣepọ̀ pẹ̀lú. Ìdí rẹ̀ dẹ̀ ni wípé àwọn oníbàárà ọjà yìí ọ̀pọ̀ nínú wọn, wọ́n máa wá nítorí ìdí kan àbí òmíràn. Bóyá wọ́n ní ìṣòro kan níbi ọjà wọn, wọ́n nílo ìmọ̀ràn, wọ́n nílò kí n fèsì sí àwọn nǹkan kan. Gbogbo àwọn wọ̀nyí ni mo máa ń ṣe ní gbogbo wákàtí yìí. Ìgbà mìíràn gan ní orí fóònù, ìmíì lórí méèlì, ìbásọ̀rọ̀ lórí wásapù nígbà mìíràn láti gbà wọ́n nímọ̀ràn nípa ọjà.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń yàwòrán torí mo fẹ́ràn kí n má a yàwòrán. Mo má a ń fẹ́ kí n rí bí nǹkan ti rí lẹ́yìn ohun gbogbo. Pàápàá ara mi mo má a ń yàá. Tí n bá wọ aṣọ tó rẹwà, mo má a ń ya ara mi kí n wò bó ti rí. Bí mo bá dẹ̀ tú n lọ sóde náà, mo má a ń ya àwòrán àwọn ènìyàn, gbogbo ohun tó ń lọ níbi ayẹyẹ yẹn mo má a ń yàá kí n bá lè ní àkọsílẹ̀ tí bá ti dé ilé àbí tí mo dá wà má má wò gbogbo rẹ̀ bí mo ti yàá gbogbo ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ má a rí.

Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ mà ń gba tó ọjọ́ mẹ́ta ìgbà mí ọjọ́ mẹ́rin. Ọjọ́ mẹ́ta ni mo ń, ni ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ mà ń gba ọjọ́ ajé, ọjọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀. Ìgbà mìíràn àwọn tajo màa ń gba iṣẹ́ ṣe ó lè, ó lè jẹ́ wípé ẹkan ara rẹ̀ lè kò lè wá sí ibi iṣẹ́. Wọ́n lè pè mí àbí kí ìyẹn pè mí kó sọ wípé a kìn n bá òhun ṣe ọjọ́ báyì, ó ní mo ṣe sọ pé ìgbà mí ó mà ń gba ọjọ́ mẹ́rin ṣùgbọ́n ọjọ́ mẹ́ta ni ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ mà ń gba a fi ní ẹẹ́kọ̀ọ̀kan ló mà ń bọ́ sí ẹẹ́mẹẹ́rin.

Mo mọ àwọn aládùúgbò mi dáadáa nítorí mo jẹ́ èèyàn kan tí mo máa ń kí yan, mo sì máa ń waà sù iyìn rere. Mo máa ń fi ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wọ́n. Àwọn tá jọ ń gbé nínú ọgbà, àwọn tá jọ ń gbé ní ojúlé si ojúlé. Bí n bá jáde gan tí mo bá ń bọ̀, tí mo bá kí wọn, àwọn imii gán á pè mí nítorí ìbáṣepọ̀ wa. Wọ́n lè sọ ohun tó ń là kọjá fún mi, ohun tó ń lọ nínú ẹbí wọn torí wọ́n mọ̀ pé mo màá ń fi ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wọ́n. Aa jọ sọ̀rọ̀, màá gbá wọn ní ìyànjú, màá fún wọn ní ọ̀rọ̀ ìtùnú, a tún jọ gbàdúrà. Páàpáà jù lọ ní àdúgbò wa, a jọ máa ń ṣe ìpàdé àdúgbò. Bi àdúgbò wa ṣe máa tẹ̀síwájú, gbogbo ohun tó lè mú àdúgbò wa dàgbà tó lè tẹ̀síwájú, gbogbo ohun tó lè mú ààbò bá wa ní agbègbè yẹn, a jọ máa ń jókòó tá a jọ máa ń sọ. Èyí jẹ́ kí n mọ àwọn aládùúgbò mi dáadáa.

Mo fẹ́ràn orin kíkọ dáadáa. Mo máa ń kọrin gan an. Mo máa ń kọrin. Mo fẹ́ràn orin kíkọ, bó ṣe orin àdákọ ni, bó ṣe àjọkọ ni, mo fẹ́ràn láti máa kọọ́. Pàápàá mo darapọ̀ mọ́ ẹgbẹ́ akọrin láti kékeré mi, torí mo fẹ́ràn kí ń máa kọrin. Títí tí mo fi dàgbà yìí mo ṣì wá ńnú ẹgbẹ́ akọrin tí mò ń kọrin. Kò sígbà tí mi ò le kọrin. Kò dẹ̀ síbi tí mi ò ti lè kọrin. Bí mò ń rìn lójú ọ̀nà, lójú títì, mo máa ń kọrin. Bí mo wà nínú ọkọ̀, mo máa ń kọrin. Ṣé balùwẹ̀ ni, mo máa ń kọrin níbi tí mo ti ń wẹ̀. Mo wà nílé ìdáná níbi tí mo ti ń s'oúnjẹ, mo máa ń kọrin. Mo-- bí n bá ń fọṣọ gan-an, mo máa ń kọrin. Kò síbi tí, kò síbi tí mo wà àbí ohun tí mò ń ṣe tí mi ò lè kọrin, torí mo fẹ́ràn orin kíkọ. Mo fẹ́ràn orin kíkọ gan-an. Orin kíkọ dẹ̀ rèé, ó máa ń tù mí nínú. Ó máa ń fún mi ní ìrètí. Ó máa ń fi mí lọ́kàn balẹ̀. Pàápàá tí ń bá ní nǹkan tó ń dààmú ọkàn mi àbí tó ń pòruru ọkàn mi, tí n bá ti bẹ̀rẹ̀ sí ní kọrin báyìí, ọkàn mi máa tutù, ọkàn mi máa balẹ̀. Mo máa nírètí ń'nú Olúwa. Miì tiẹ̀ ní rántí nǹkan kan mọ́ pé à, nǹkan kan mà ń bà mí nínú jẹ́, àbí nǹkan kan ń pòruru ọkàn mi, miì kí ń rántí mọ́, torí tí ń bá ti ń kọrin yẹn báyìí, inú mi á kàn máa dùn ni. Inú mi á máa dùn, ọkàn mi á balẹ̀. Mo fẹ́ràn orin kíkọ o.

Rárá o, èmi ò kí ń wọ ìborùn. Àfi tó bá jẹ́ wípé mò ń lọ sí òde oníyàwó àbí ọlọ́jọ́ ìbí tí mo máa wọ ìró àti bùbá, aṣọ ìbílẹ̀ wa. Torí tí a bá wọ aṣọ ìbílẹ̀ wa, a máa ń wé gèlè tàbí a máa ń fi ìborùn sí èjìká wa. Lẹ́yìn òde báyẹn èmi kì ń lo ìborùn rárá, èmi ò ń wọ ìborùn.

Ah, mo fẹ́ràn láti máa kọ orin ìyìn. Orin ìyìn lò wù mí láti máa kọ jù, nítorí wípé tí n bá ń kọ orin ìyìn, mo máa ń kọrin láti fi yin Ọlọ́run lógo, láti fi títóbi Ọlọ́run hàn, láti fi bí Ọlọ́run ṣe dára sí mi tó. Mo máa ń fẹ́ yin Ọlọ́run lógo pẹ̀lú orin ìyìn, nítorí pé Ọlọ́run dára, àánú ẹ̀ dúró títí láé. Tí n bá ń kọ orin ìyìn tí mò ń yin Ọlọ́run mi, inú mi máa ń dùn. Nígbà tí n bá ń kọ orin ìyìn yí gan an, mo máa ń rí wíwà Ọlọ́run ní agbègbè mi, mo máa ń rí ọwọ́ Ọlọ́run, nítorí bí mo ṣe ń kọ orin ìyìn sí Ọlọ́run, lọ̀lọ̀run náà ń gbọ́ tèmi, ló tún máa ń ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Ah, mo fẹ́ràn orin ìyìn láti máa kọ.

Eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbà mo fẹ́ràn rẹ, àmọ́ fẹ́ràn rẹ̀ kí máa wò bó tilẹ̀ wulẹ̀ pé ó máa ń kó ọkọ̀ èyàn sókè nígbà tó jẹ́ wípé àwọn ẹni tí ìwọ bá tò ń gbé sílẹ̀ yín tí wọ́n bá ń gbé wọn ṣubú àbí tí wọ́n ń ṣèkà fún wọn tí wọ́n ò fẹ́ kan gbá bọ́ọ̀lù wọlé, gbogbo ọkọ̀ èyàn máa ń kó sókè ṣùgbọ́n mo, mo fẹ́ràn eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbà.

Bẹ́ẹ̀ni etí ì mi dára. Mo ń fi etí ì mi gbọ́ràn dáradára, nítorí pé etí ì mi dára ló ṣe rọrùn fún mi láti lè máa kọrin. Èyí gan ló mú mi darapọ̀ mọ́ ẹgbẹ́ akọrin. Nítorí mo mọ̀ wípé etí ì mi dára láti lè mọ ohùn tó bá orin lọ ohùn òkè ni àbí ohùn àárín ni àbí ohùn ìsàlẹ̀. Páápàá àwọn tí a jọ ń kọrin, tí a bá ń kọrin nítorí pé etí ì mi dára, màá fi mọ̀ wípé bóyá orin yẹn bó ṣe yẹ kó lọ lọ́ ṣe ń kọ. Nítorí pé etí ì mi dára gan ló máa jẹ́ kí n mọ̀ wípé dùùrù tí wọ́n ń tẹ̀ sí orin yẹn àbí ìlù tó ń lù ú sí, ó máa jẹ́ kí n mọ̀ pé ó bá mu. Nítorí pé etí ì mi dára ó máa jẹ́ kí mo mọrú ohùn tó ń jáde láti gbogbo ohun èlò orin tí à ń lò. Nítorí pé etí ì mi dára ni mo ṣe mọ gbogbo ǹkan wọ̀nyí.

Rárá o, èmi ò lé ẹnikẹ́ni kúrò ní iṣẹ́ rí. Nítorí wípé ọmọ Ọlọ́run lè mi, èmi ó máa ń wá ire fún ènìyàn ni. A ah, mi lé ẹyọ kankan ni kúrò ní ibi iṣẹ́ rí o. Gbogbo àwọn tí a jọ ń ṣe iṣẹ́ la jọ wa ní ìṣọ̀kan, ta wà ní àlàáfíà mí ilé ẹnikẹ́ni, kúrò ní iṣẹ́ rí.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ibi orin jẹ́ ọjọ́ Sátidé kan tí à ń se ìgbéyàwó ní ilé ìjọsìn wa. Mo sì wà lára àwọn tó yẹ kó kọ́kọ́ kọrin àkọ́kọ́ níbi àṣeyẹ náà. Ṣùgbọ́n mọ́tò tí mo wọ̀ tó ń gbé mi lọ sí sọ́ọ̀sì, ó bàjẹ́ sí ọ̀nà ní ọjọ́ náà. Ìgbà tí mo fi máa ní kí ń wá ọkọ̀ mi kó fi gbé mi dé sọ́ọ̀sì ní ọjọ́ yẹn, ọjọ́ ti lọ. Lóòótọ́ mo ìbá wọn lẹ́nu ìjọsìn, ṣùgbọ́n mo pẹ́ dé ibẹ̀.

Bí èmi ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ níyi, èmi jẹ́ èèyàn kan tí mo máa ń bu ọ̀wọ̀ fún ènìyàn torí mo máa ń fẹ́ kán bu ọ̀wọ̀ fún èmi náà. Èmi ò kí ń ṣe àwọn tájọ́ ń ṣiṣẹ́ papọ̀ bí ẹni pé mo mọ jù wọ́n lọ, àbí mo ga jù wọ́n lọ, àbí mo jù wọ́n lọ. Nítorí gbogbo ibi tí èmi bá wà mo máa ń fẹ́ kí àlàáfíà wà níbẹ̀. Èmi kì í ṣe bí ẹni tó jẹ́ pé láti máa tẹ ènìyàn mọ́lẹ̀. Mo máa ń fẹ́ kí inú àwọn ènìyàn dùn. Nítorí ngbà tí inú àwọn ènìyàn bá dùn la ṣe lè jọ ṣiṣẹ́ papọ̀ tí ṣẹ́ dẹ̀ máa fi lọ déédé. Mo máa ń bá àwọn ènìyàn ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ọkàn kan ṣoṣo. Bí mo ṣe máa ń darí àwọn ènìyàn nítorí bí mo ṣe máa ń fẹ́ kí àwọn ènìyàn ṣe sí mi, lèmi ṣe máa ń ṣe sí àwọn tájọ́ ń ṣiṣẹ́. Torí bẹ́ẹ̀, mo máa ń bu ọlá fún àwọn ènìyàn mi. Torí nítorí pé mo máa ń bu ọlá fún wọn, bí n bá pè wọ́n pé kan ṣe léèyii, kan ṣe tohun, pẹ̀lú inú dídùn àti ara yíyá na máa fi ṣe gbogbo iṣẹ́ yẹn. Bí gbogbo àwọn òfin tó yẹ kan tẹ̀lé pẹ̀lú inú dídùn na fi máa tẹ̀ lée tan máa ṣe. Wákàtí tó yẹ kan ṣe níbi iṣẹ́ pẹ̀lú inú dídùn na máa fi ṣe wákàtí yẹn. Nítorí wípé a jọ ń ṣiṣẹ́ pẹ̀lú ọkàn kan ṣoṣo. Mi ò dè dári wọn bí ẹni wípé à, èmi lòga à bá wọn lọ mọ ọ ṣẹ́. A jọ máa ń ṣiṣẹ́ yẹn papọ̀, a jọ máa ń jìròrò papọ̀, a jọ máa ń sọ̀rọ̀ dáadáa. Bí èmi ti máa ń darí àwọn tájọ́ ń ṣiṣẹ́ nìyẹn bí ọ̀rẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù. Nítorí wípé ní kùtùkùtù òwúrọ̀ ni ara mi máa ń lélẹ̀, ara mi máa ń balẹ̀, orí mi máa ń tutù, gbogbo èrò tí mo bá fẹ́ rò ó máa ń tẹ́ mi lọ́rùn láti ṣe ní kùtùkùtù òwúrọ̀ yẹn. Gbogbo ètò tí mo fẹ́ ṣe, gbogbo nkan tí mo fẹ́ ṣe bí ọjọ́ yẹn ṣe fẹ́ lọ, màá le ti ṣe gbogbo ètò yẹn láàárọ̀ yẹn dáadáa ní kùtùkùtù òwúrọ̀ yẹn. Màá ti gbàdúrà mi kí àwọn ènìyàn tó jí gbogbo nkan tó yẹ kí ń ṣe ti òní sì idíwọ́ kan àbí ẹni tó máa yọ mí lẹ́nu àbí tó máa fa ìfàṣẹ́yìn kankan ní kùtùkùtù òwúrọ̀ yẹn ni màá ti máa ṣe gbogbo ẹ̀ sílẹ̀. Pàápàá tí bá níbi tí mo fẹ́ lọ, ó máa ń tẹ́ mi lọ́rùn láti kúrò ní ilé kùtùkùtù òwúrọ̀ yẹn kí n tí dé ibi tí mò ń lọ yẹn gan kí n wá lọ sinmi níbẹ̀. Ó máa ń tẹ́ mi lọ́rùn. Bẹ́ẹ̀.

Bí èmi ṣe máà ń torọ àforíjìn nìyii, bóyá mo ṣe nǹkan kan fún èèyàn kan tí mo mọ̀ ní àbí tí mi n mọ̀, bi ènìyen bá pè mí tó sọ fún mi, àbí èmi gan ṣe àkíyèsí pé ẹni yẹn ṣe bákan tí mo wá béèrè lọ́wọ́ ẹ̀ tó sọ wípé mo ṣe nǹkan tí ò tọ́ fún un, àti sọ má bínú kò lè fún mi rárá, ó rọrùn fún mi nítorí mo máà ń fẹ́ wà ní àlàáfíà, mo máà ń fẹ́ kí ọkan mi wà ní àlàáfíà, mo máà ń fẹ́ kí agbègbè mi wà ní àlàáfíà. Nítorí beẹ̀ mo máà ń sọ, mo máà ń torọ àforíjìn láti inú ọkan mi sí ẹnikẹ́ni tó bá jẹ́ wípé àjọní gbọ̀n mi sì ò tó, mà á bẹ̀ ẹ́ pé kó má bínú, ó rọrùn fún mi. Bí èmi ṣe máà ń torọ àforíjìn títèmi nìyẹn.

Àwọn nǹkan tó wà nínú àpò ọwọ́ mi ni owó, ìwé kékeré tí máa ń fi ń kọ́ àdírẹ́sì àwọn ènìyàn tí ń bá pàdé lọ́nà nígbà mi, ó wà nínú àpò ọwọ́ mi, ìwé orin mi, bíbélì mi ó wà nínú àpò ọwọ́ mi, káàdì ìfowópamọ́ ó wà nínú àpò ọwọ́ mi, káàdì ìdánimọ̀ ó wà nínú àpò ọwọ́ mi, káàdì iwakọ̀ mi ó wà nínú àpò ọwọ́ mi, káàdì tí mo máa ń mú lọ ilé ìwòsàn, ìyẹn náà wà nínú àpò ọwọ́ mi. Nínú àpò ọwọ́ mi bákan náà àtíkè tí màá fi ń pa ojú àti òróró tí màá ń fi ṣí ètè mi, ìyẹn náà wà nínú àpò ọwọ́ mi àti mo sì ní aṣọ kékeré tí mo máa ń fi nu ojú mi, ìyẹn náà wà nínú àpò ọwọ́ mi.

Nǹkan tí mo máa ń gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀ ni orin torí mo fẹ́ràn orin gan an. Mo fẹ́ràn láti máa kọrin, mo dẹ̀ fẹ́ràn láti máa gbọ́ orin. Tí mo bá ti wà nínú ọkọ̀ báyẹn, mo máa ń fẹ́ gbọ́ orin, ọ̀ní ni màá ń sábà gbọ́. Ṣùgbọ́n nígbà míràn, mo má ń gbọ́ ìwàásù náà tí màá ń fetí sí àwọn ìwàásù àwọn pásítọ̀ wa.

Bẹ́ẹ̀ni mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ sùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Tí n bá wà níbi tí kò sí ariwo mi kì í lò ó. Ṣùgbọ́n tí mo bá wà níbi tí ariwo wà mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Tabí níbi tí mi n bá fẹ́ kí wọ́n dìmi lọ́wọ́, tí mi o fẹ́ kọ́ yọ mí lẹ́nu mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ torí ẹ̀rọ ìdákẹ́jẹ́ máa ń dín ariwo kù.

Àwọn ohun tí mo fẹ́ràn lórí pizza ni àwọn nkan, àwọn nkan tan kó sórí pizza yẹn gangan. Àwọn ẹran yẹn oríṣìíríṣìí tó wà lórí ẹ̀ yẹn, àwọn yẹn gangan ló máa ń fà mí mọ́ra tó máa ń fẹ́ kí n jẹ pizza. Àwọn tó wà lórí ẹ̀ yẹn ẹran yẹn ni, àwọn tí mo fẹ́ràn nìyẹn.

Mo ti lọ sóde rí. Mo ti lọ sí òde oríṣiríṣi ayẹyẹ bí i òde ìgbéyàwó, òde ìkómọ, mo ti lọ sí òde ẹ tí wọ́n kẹ́kọ̀ọ́ tán gboyè ní ilé ẹ̀kọ́ gíga, mo ti lọ sí òde ibi tí wọ́n ti ń kọ́ ìṣe ọwọ́ tí wọ́n gba fírídọ̀mù, mo ti lọ sí òde ìsìnkú, mo ti lọ sóde dáadáa.

Bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi rẹ́'ni yìí, mo jẹ́ olórin, mo máa ń kọrin, mo sì fẹ́ràn láti máa gbọ́ orin. Bí mo bá ti ń kọrin ní sí Ọlọ́run mi, ara mi máa ń yá gágá, gbogbo irọ́ ọkàn mi ó máa parẹ́. Gbogbo nǹkan tó ń mú ọkàn mi pòru ru, gbogbo nǹkan tó ń bà mí nínú jẹ, gbogbo nǹkan tó ń mú mi ń ro ìkó odi, ọ̀rọ̀ Ọlọ́run tí mò ń ká yìí, tí mò ń ṣàṣàrò lé lórí ó máa ń pa gbogbo irọ́ ọkàn mi rẹ́. Bí mo ti ń kọrin tí mò ń gbọ́ orin, ó máa ń pàrọ̀ ọkàn mi rẹ́. Gbogbo àwọn ọ̀rọ̀ ìṣí tí àwọn ọ̀rọ̀ tó lè rú ọkàn ènìyàn sókè, bí mo bá ṣe ń kà wọ́n, tí mò ń ka àwọn ìwé yìí, tí mò ń ka ọ̀rọ̀ yìí ó máa ń pàrọ̀ ọkàn mi rẹ́. Àwọn ọ̀nà tí mo, tí mo máa ń gbà láti pàrọ̀ ọkàn mi rẹ́ níyẹn. Kí màá kọrin, kí màá gbọ́ orin ìyìn, kí màá ka bíbélì mi, kí màá ṣàṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run, kí màá ka àwọn ìwé tó lè rú mi sókè, tó lè dùn mí nínú, tó lè mú ọkàn mi fúyẹ́ bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi rè é.

Irú ìbọ̀sẹ̀ tí èmi fẹ́ràn ni ìbọ̀sẹ̀ kékeré tí ń máa wọ sínú bàtà mi tí ò ní yọ, kó kàn fi bo ẹsẹ̀ mi ni kó bo àtẹ́lẹsẹ̀ mi. Irú ìbọ̀sẹ̀ tí mo máa ń fẹ́ràn nìyẹn. Ṣùgbọ́n mo máa ń lo ìbọ̀sẹ̀ gígùn yen náà nígbà tí òtútù bá wà. Íyẹn mo máa ń lo ìbọ̀sẹ̀ gígùn yen náà, ṣùgbọ́n ìbọ̀sẹ̀ kékeré yen ni mo fẹ́ràn láti máa wọ.

Mo fẹ́ràn yíya àwòrán. Ó ti wulẹ̀ pé ọwọ́ mi ò tíì dun àwòrán yíya dáadáa, ṣùgbọ́n mo máa ń gbìyànjú nítorí mo fẹ́ràn yíya àwòrán. Mo máa ń tíràkà kí n yá, mo sì máa ń gbìyànjú ẹ̀ náà, mo sì máa ń yá torí pé mo fẹ́ràn yíya àwòrán.